Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀ bóyá mo ń lọ sí ibi iṣẹ́ tàbí mo ń lọ sí ilé ìjọsìn tàbí mo ní òde kan tí mo fẹ́ lọ. Nítorí pé tí n kò bá ṣí fèrèsé, èyí túmọ̀ sí wípé mo gbọdọ̀ tan ọyẹ́ inú ọkọ̀ mi. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá tan ọyẹ́ inú ọkọ̀ yìí, ó máa ń jẹ́ kí epo mi tètè tán, ó máa ń jẹ epo. Nítorí náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà nínú ọkọ̀ tí mò ń jáde, mo máa ń tan, mo máa ń ṣí àwọn fèrèsé ọkọ̀, pàápàá èyí tó wà níbi tí awakọ̀ jókòó sí. Ma ṣí, atẹ́gùn àlàáfíà, arora máa fẹ́ wọlé. Bó tí ó lè jẹ́ pé nígbàmi ta bá wà nínú sún kẹrẹfà, kẹrẹ ọkọ̀, ó máa ń dára kí ènìyàn máa ti fèrèsé ọkọ̀, kí ènìyàn rárá tan ọyẹ́ nítorí àwọn ọmọ jànìdíjàgan tó ti kún ìgboro, ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n lè fẹ́ fi àǹfàní yìí láti já fóònù gba tàbí àwọn nǹkan mìíràn tó wà nínú ọkọ̀, wọ́n lè lọ́wọ́ láti ta kí wọ́n gan, kí wọ́n sì fèrè ge. Ṣùgbọ́n láìsí èyí ni, mo máa ń fẹ́ láti ṣí fèrèsé ọkọ̀ mi sílẹ̀ nígbàkigbà tí mo wà nínú ọkọ̀ kí atẹ́gùn àlàáfíà kí ó le wọ inú ọkọ̀ wá.

Bí ótilẹ̀ jẹ́ wípé èmi ò fi tara tara gbádùn láti máa jẹ pizza. Ṣùgbọ́n tí mo bá rí ẹni ràá fún mi, màá fi ọwọ́ méjèèjì gbà á súúpà gidi gidi. Àwọn pizza tí ó bá ní àwọn ewébẹ̀ tó jẹ́ ẹlẹ́fọ̀ọ́ tí ó lè ṣara lóore, mo gbádùn irú àwọn pizza irú àwọn wọ̀nyí. Tí ó jẹ́ wípé wọ́n á ti ṣe bíi ata tí ó rọra ta níwọ̀nba, aláta yẹ́ríyẹ́rí tí wọ́n ti rọra ṣeé sórí ẹ̀, tí wọ́n á sì fi àwọn ewébẹ̀ oríṣiríṣi, ó l'óríṣiríṣi àwọn ewébẹ̀ tó ṣara lóore tí wọ́n á máa fi là á láàárín, tí ó sì máa ń ta sánsán tí ó sì máa ní'tumọ̀ ìgbà mìíràn, pàápàá wọ́n le rọra fi adìyẹ tàbí àwọn nǹkan bí i, àwọn ẹran tí ó ṣara lóore, àwọn tinú ẹran nígbà mìíràn, wọ́n máa ń fi sí oríi pizza. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó máa jẹ́ kí ó ṣara lóore tí èèyàn bá jẹ ẹ́. Èyí tí èmi ti ẹ̀ gbádùn jùlọ nínú pizza ni àwọn pizza ẹlẹ́fọ̀ọ́ tó jẹ́ pé àwọn ewébẹ̀ oríṣiríṣi tí ó sara lóore tí wọ́n máa fi sórí ẹ, àwọn wọ̀nyí ni èmi gbádùn. Mo máa ń fẹ́ràn láti máa ríi lórí pizza.

Lílọ sí ii etí òkun ó jẹ́ ìrírí má le gbàgbé fún mi, pàápàá jùlọ ní ìgbà tí mo kọ́kọ́ lọ. Lọ́dọ̀ àwọn tí mo gbé dàgbà, mo rántí ní ọdún náà lọ́n, wọ́n kó gbogbo wa a lọ sí etíkun, a lọ wo iṣẹ́ àwamáàridì Ọlọ́run. Nígbà tí èyàn bá rí òkun yẹn, bó ṣe é ń ru síwájú, ru sẹ́yìn, eru á bá èyàn, eyan un, eyan a, èyan n á mọ rírì bí agbára Ọlọ́run bí ó ṣe tó. Láti ìgbà náà ló ti máa wùnmí láti lọ sí etí òkun. Tí èyàn bá lọ sí etí òkun, tí ó rí iṣẹ́ Ọlọ́run bí ó ṣe rí, á mọ títóbi agbára Ọlọ́run, a sì le mọ wípé Ọlọ́run kan wà tí ó ń ṣàkóso ohun gbogbo tí ó wà nínú ayé. Lílọ sí etí òkun ó jẹ́ ohun tí ó dára tí èmi náà sì ń ni lọ́kàn wípé láìpẹ́ láì jìnnà, èmi àti àwọn ọmọ mi náà a ó lọ, a ó lọ wo iṣẹ́ Ọlọ́run, a ó ja à ja àkókò ìsinmi. Boyà ní ìgbà tí wọ́n bá wà níí, tí wọ́n bá ti parí ii, tí wọ́n bá ti wà ní àkókò ìsinmi tí wọ́n ti parí àwọn ìdánwò wọn ní ilé ìwé, gbogbo wa gẹ́gẹ́ bí ẹbí a lè lọ sí etí òkun ká lọ ṣe fàájì ká sì sinmi níwọ̀nba.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Bo ti lè jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń rántí àlá tí mo lá. Fún àpẹẹrẹ, mọ́jú òwúrọ̀ yìí, mo lá àlá, mo sì rántí àlá tí mo lá. Ó ṣẹlẹ̀ wípé nínú àlá yẹn, mo ríi wípé olùkọ́ mi tí ó ń ṣàkóso iṣẹ́ àṣepari ta máa ń ṣe ní ilé ìwé yunifásítì, ó bínú sí mi nínú àlá náà. Ó ní mo wá wò óun níbi tí òun ń sùn sí. Òun wà ní ìhòòhò, mo wá wò óun. Gẹ́gẹ́ bí àlá tí mo lá yẹn, mo sáà rí wípé, olùkọ́ mi yẹn ò ṣẹ̀ṣẹ̀ dé. Mo sì ti ń dúró dè wípé, à! Mo fẹ́ rí olùkọ́ o, mo fẹ́ rí ọ̀gá o, lórí ọ̀rọ̀ iṣẹ́ àṣepari ta máa ń ṣe ká tó kúrò ní ifáfitì. Mo sáà ríi wípé ó ṣe wọ ilé. Èmi wá ni, "Okay o. Rí ọ̀gá bá ti sinmi díẹ̀, màá kàn tí ẹ lọ rí wọn nínú ilé." Bí mo ṣe ṣí ilẹ́kùn tí mo wọ ilé, mo ríi wípé ọ̀gá mi ti sùn sí orí ìdùbúlẹ̀. Ó ti bọ́ ṣòkòtò dé bẹ̀bẹ̀rẹ́ ìdí. Bí mo ṣe rí i, tí mo dẹ̀ ti ríi pé ó wà ní ìhòhò, lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo jáde sí ìta. Bí mo ṣe ń jẹ́, bí mo ṣe jáde sí ìta, kò pẹ́, l'ó bá wa bá mi. Ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ sí ní bínú wípé èmi rí ìhòhò òun, kíni kan èmi ò bọ̀wọ̀ fún ọ̀gá, èmi ò bọ̀wọ̀ fún àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ náà rú mi lójú lọ́pọ̀lọpọ̀. Mo sá à bẹ̀ẹ̀ lójú ìran yẹn. Ó sá à gbà mi lọ́pọ̀lọpọ̀ àkókò, kó tó di wípé ó wá dáríjì mí. Lójú ìran yẹn, ó dáríjì mí, a sì yanjú òun gbogbo. Ṣùgbọ́n nígbà tí mo jí, mi ò fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà, mo lọ gbàdúrà lórí ọ̀rọ̀ náà pé, "Olúwa, mi ò fẹ́ ní èdè àìyédè pẹ̀lú ọkùnrin yìí. Kí ohun gbogbo tí mo fẹ́ ṣe. Kó lọ dáradára pẹ̀lú ẹ̀. Kí ó má ní ohun kóhun tó máa dènà mi kí n parí ní àkókò tó yẹ, kí n parí. Kí n ṣe tán ní àkókò tó yẹ, kí n ṣe tán. Kóhun gbogbo lọ dédé. Kí owó tí mo fẹ́ san fún, kí Olóhun pèsè kí n sì lè ṣe àṣeyọrí ní ilé ìwé ifáfitì náà."

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Kódà ní ibi tí mo ti ń ṣe iṣẹ́, mo ní alùpùpù tí mo máa ń yá, tí mo máa ń gùn tí mo bá fẹ́ lọ ra nǹkan ní ibi tí ó nóṣẹ̀ díẹ̀. Màá yá alùpùpù ẹni tá jọ ń ṣiṣẹ́, màá sáré gbe lọ sí ibi tí mo ti fẹ́ ra nǹkan. Ó máa ń mú kí ìrìnàjò mi ó yá láàrín ọgbà tí mo ti ń ṣe iṣẹ́. Mo mọ alùpùpù gùn dáadaa. Mo sì rántí nígbà tí mò ń kọ́ bí a ti ń gun alùpùpù, bàbá mi ló kọ́ mi bí a ti ń gun alùpùpù. Nígbà náà lọ́hùn tí mo ṣẹ̀ṣẹ̀ jáde ilé ìwé tí mò ń wá iṣẹ́ kékeré kan láti ṣe láti fi pa wọ́dà. Tí ibi tí mo ti wá rí iṣẹ́ náà sì wá jìnnà sílé. Tí owó mọ́tò máa lọ máa bo ojojúmọ́ wa fẹ́ dàbẹ ní pé kò yọ̀ fún àwọn òbí mi, ni bàbá mi máa sọ fún mi pé alùpùpù yìí epo díẹ̀ ni ó máa ń jẹ tí mo bá lè rọ́jú kí nko mọ́ ṣé ń gùn kín lè máa gbe lọ ibi tí mo ti ń kọṣẹ́. Bẹ́ẹ̀ni, mo sì bẹ̀rẹ̀ sí í kọ. Láìpẹ́, mo mọ̀ ó gùn dáradára. Láti ìgbà náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní gun alùpùpù. Mo tún rántí ní ọdún bí mẹ́lòó kan sẹ́yìn, nígbà tí kò ṣiṣẹ́ lọ́wọ́ mi tí àwọn ilé iṣẹ́ kan gbé ọ̀pọ̀lọpọ̀ alùpùpù kalẹ̀ wípé gbogbo àwọn tó bá mọ alùpùpù gùn kí wọ́n wá gbà kó máa san owó ẹ̀ díẹ̀díẹ̀ kí àwọn náà máa rí owó níbẹ̀ fún gbogbo àwọn tí ò bá ní iṣẹ́ kankan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Gbogbo alùpùpù náà ni ó ń ṣiṣẹ́ jákèjádò gbogbo ìlú Èkó ní ìgbà náà lọ́hùn. Èmi náà wà lára àwọn tí ó lọ forúkọ sílẹ̀ láti gba ìkan nínú alùpùpù yìí. Mo sì rántí wípé mo gun alùpùpù yìí ní ìlú Èkó ní ìgbà náà fún bí oṣù mẹ́ta sí mẹ́rin tí kò sì sí wàhálà kankan. Ó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ewu ló wà nínú kí eyan ma gun alùpùpù ní àwọn ojú ọ̀nà márosẹ̀. Sugbon síbẹ̀síbẹ̀ Ọlọ́run mú mi lá gbogbo àsìkò náà kọjá. Mo mọ alùpùpù gùn dáradára. Ó sì jẹ́ ohun tó máa ń mú iṣẹ́ yá fún mi, pàápàá jùlọ tí ibi tí mo bá ti fẹ́ ṣe iṣẹ́ bá jìn tó bá nóṣẹ̀ díẹ̀, mo máa ń gun alùpùpù. Èmi náà sì máa ń gbé ẹlòmíràn lórí alùpùpù tó bá jẹ́ pé èmi ni mò ń wà.

Ìtọ́jú ara ṣe pàtàkì. Wọ́n ní ọmọ tí ó bá ṣiṣẹ́ dédé, ó yẹ kó lásìkò ìgbádùn. Ìtọ́jú ara ṣe pàtàkì. Èmi bí mo ṣe wà yìí, mo jẹ́ èèyàn kan tó máa ń ṣe iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ torí mo mọ̀ wípé a rí ṣe láré kà, a rí kà bàbá rẹ̀ gùn. Ohun tí ènìyàn bá ṣe, òun náà ló máa jẹ. Ibi tí ènìyàn bá ṣe sí tẹ̀ ló máa máa rí tí owó. Mo máa ń ṣe wàhálà lọ́pọ̀lọpọ̀, mo sì máa ń ṣe oríṣiríṣi iṣẹ́, mo máa ń mú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mọ́ra wọn nítorí wípé mo mọ̀ wípé tí mo bá ṣe iṣẹ́ náà ni mo tó máa rí owó. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ṣe gbogbo àwọn iṣẹ́ yìí káàkiri, káàkiri, o máa ń rẹra. Nígbà mìíràn, àwọn owó tí mo bá gbà gan kò ní tó ná. Tí mo bá ti pín yẹ́lẹyẹ̀lẹ́, mo ti fún ìyàwó mi ní iye kan, mo ti fi owó mi ṣọwọ́ sí àwọn ọmọ mi, òyì tó máa ń kù lọ́wọ́ mi kì í tó. Dẹ́bi wípé èmi tí mo fi gbogbo ara ṣe iṣẹ́ náà kò ní sí owó tó máa tó lò láti ṣe ìtọ́jú ara. Ṣùgbọ́n nígba tó dé ẹ̀yà tí èmi náà wá rí wípé ara tó ń ṣe gbogbo wàhálà yìí ó nílò ìtọ́jú kó má di wípé ó máa lọ daṣẹ́lẹ̀ lójijì. Ó ti lè jẹ́ wípé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́, èmi kì í ṣe èèyàn kan tó tètè máa ń ṣàìsàn. Mi ò ṣe èèyàn kan tó tètè máa ń ṣàìsàn. Tí mo bá ti pín yẹ́lẹyẹ̀lẹ́, mo ti fún ìyàwó mi ní iye kan, mo ti fi owó mi ṣọwọ́ sí àwọn ọmọ mi, òyì tó máa ń kù lọ́wọ́ mi kì í tó. Mo máa ń sinmi, mo máa ń lòògùn, mo máa ń wá àyè láti sinmi. Ẹ̀mí náà ti wá mọ bí a ṣe ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Mo ti mọ bí mo ṣe máa ń ní àkókò tí mo máa sinmi tí mo sì máa rí pé ara mi padà bọ̀ sí ipò kí n lè tún tẹ̀síwájú láti ṣe iṣẹ́ ní ọjọ́ kejì.

Owó tí mò ń gbà ní ibi tí mo ti ń ṣe iṣẹ́, ó dára ṣùgbọ́n kò le gbọ́ bùkátà mi. Àwọn tó gbà mí síṣẹ́ gbìyànjú ti wọn ṣùgbọ́n owó tí wón ń san fún mi kò le gbọ́ bùkátà tí mo ní. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi mo ra won tí mo mọ̀ wípé mo lè rí owó. Mi ò ń ṣẹ ọ̀lẹ, mi sì kì í rójú iṣẹ́. Ẹnikẹ́ni tó bá rí ṣẹ tó pè mí síṣẹ́ tí ó sì jẹ́ pé iṣẹ́ tí mo ní okun àti agbára láti ṣe ni, kíákíá mo ti di dé, mo ti bá wọn ṣe. Nítorí mo mọ̀ wípé tí mo bá bá wọn ṣiṣẹ́, náà ni wọn máa fún mi ní owó. Owó tí mò ń gbà ó dára ṣùgbọ́n kò tó láti gbọ́ owó bùkátà mi. Tí mo bá gba owó ní ọjọ́ ajé fún àpẹẹrẹ, tí wọ́n máa fi di ọjọ́ ẹtì, nínu ose yẹn owó ti tán. Tí mo bá fi san gbèsè fún lágbájá, san gbèsè fún tàmẹ́du, àwọn nǹkan mìíràn ta gba, kóṣu tó parí. Láàwin, lọ́wọ́ àwọn afẹ́nifẹ́re, lọ́wọ́ àwọn tí wọ́n ti ẹ̀ rí mi, tí wọ́n ṣàánú fún mi, tí mo bá tẹ̀ ti gba owó nípàrí oṣù, títí wọn ni màá kọ́kọ́ yọ. Àwọn gbèsè mìíràn náà wá n lẹ́ẹ̀. Àwọn gbèsè mìíràn tí ẹ ti pẹ́, èmi ti lo bi ọdún kan tó yẹ kí n ti san owó yẹn tí mi ò tíì san. Owó tí mò ń gbà ní ibi iṣẹ́ kò tíì tó owó náà rí. Ká ló wò mí, owó yẹn bá tó, tó ná dára dáradára ni, gbèsè yìí ò ní máa pọ̀ síì. Gbèsè yìí á sì ti ká lẹ̀ láti ọdún yìí wá. Owó tí mò ń gbà kò dára tó, kò gbọ́ bùkátà mi, kò bá ìrírí mi lẹ́nu iṣẹ́, kò bá dọ́gba. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mosi dupé lọ́wọ́ Ọlọ́run wípé mo lóre ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ yìí tó sì ń mú nǹkan kan wọlé. Mo mọ̀ wípé láìpẹ́ láì jìnnà, yóò tún dára jù báyìí lọ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, n ò n kọbi ara sí yìnyín tí àwọn ènìyàn bá ń yìn mí bọ́yá lẹ́nu iṣẹ́ àbí boyà mọ́ jawe olúborí nínú nǹkan kan àbí boya mọ́ mo ṣe nǹkan kan ní ọ̀nà ara ọ̀tọ̀ tí àwọn mìíràn ò ronú àti ṣe bẹ́ẹ̀, tèmi sì gbé kalẹ̀ tí mo sì ṣe, tí ó sì yanjú tí a sì rí èrè ta fẹ́ rí tàbí tí a sì rí àbáyọrí nǹkan yẹn bọ́yá lẹ́nu iṣẹ́ tí inu ọ̀gá sì dùn, wọ́n a yìn mí, wọ́n dúpẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà n kò mí sá bá kọbi ara sí, nítorí gbogbo nǹkan tí mo bá ṣe, mo ríi wípé ó jẹ́ ojúṣe mi, ó sì jẹ́ àìgbọ́dọ̀ má ṣe fún mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn yìnyín yẹn ó máa ń mú orí èèyàn wù, ó delé jẹ́ kí èèyàn ṣìwà wù. Èmi sì ti kọ́ ẹ̀kọ́ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kì í ṣe nǹkan tí èèyàn máa jókòó tètè rẹ fún. Pápá jùlọ, ẹni tó rò pé oo yín èèyàn lẹ́ẹ̀ni ò mọ ohun tó ń sọ lẹ́yìn ẹ, torípé ó wà níbẹ̀ ló ṣe ń sọ nǹkan tí òun ń sọ. Kátiẹ́ wà ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, kátiẹ́ wà wípé láti inú ọkàn rẹ̀ ló ti ń yìn ẹ́ ọ̀ síbẹ̀síbẹ̀. Mi ò kí jẹ́ kí orí mi wú kọjá bí ó ṣe yẹ nígbà tí àwọn ènìyàn bá yìn mí. Bọ́yá nígbà tí mo bá ṣe nǹkan ní ara ọ̀tọ̀ tí ó sì dára tí inú wọn dùn, bọ́yá fún ìyàwó mi ni o, nígbà mìíràn táa máa tẹ̀ sọ pé, à o ṣe o, kárí, o kú iṣẹ́. Wa kàn tẹ̀ sọ pé, ok o, ẹ ṣé o, ó dára o, kò jù bẹ́ẹ̀ lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà uno kín sábà gbé ìyẹn sórí tàbí kí n máa jẹ gàba lórí ẹ pé, à ẹmi tó jẹ pé emi ni mo ṣe nǹkan báyìí nígbà báyìí. Méèló ni ìwọ lè ṣe? Méèló ni ẹ lè ṣe? Kò máa fi ìyẹn gbẹ́ra gà, kò máa fi ìyẹn yangàn. Rárá o, èmi kì í ṣe rẹ̀, èmi kì í ṣe iru èeyàn bẹ́ẹ̀. Bíbélì wípé ìgbẹ́ra ló ń ṣiwá ju ìparun. Nígbà tí àwọn èeyàn bá yìn mí lẹ́nu iṣẹ́, unò kín sábà kọbi ara sí, mo máa ń tẹra mọ́ṣẹ́ mi ni, mo sì máa ń ṣe ohun tó yẹ kí n ṣe bí ó ṣe yẹ kí n ṣe. Kì í ṣe nítorí yìnyín wọn ni mò ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe, mò ń ṣe kí ohun gbogbo kí ó lè lọ dáradára kó sì lọ lẹ́sẹẹsẹ.

Wíwo ẹ̀rọ amóhùnmáwòrán, ẹ̀rọ tẹlifíṣàn àti wíwo àwọn ètò lórí ẹ̀rọ amóhùnmáwòrán ó dára lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n èmi ò ráyè láti jókòó ti àwọn ètò mìíràn tí ẹ wà tí wọ́n máa ń ṣe. Nígbà tí mo ṣi wà ní ewé, tí mo ṣi wà ní ilé ìwé girama, tó jẹ́ wípé tí a bá ti dé ilé ní ọwọ́ ìrọ̀lẹ́, àwọn eré orí ìtàgé kan wà tí wọ́n máa ń ṣe lórí tẹlifíṣàn nígbà náà lọ́hùn. Mo rántí bàbá Sùwé, wọ́n, wọ́n, wọ́n máa ń kọ orin náà pé Bàbá Sù-- ẹ̀rín kéékèè o lábúlé Bàbá Sùwé. Gbogbo àwọn ètò náà ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀kọ́ táà ń rí kọ́ kò jọ wípé káàkàn tí ẹ máa rẹ́rìn-ín kéékèè lọ nídiẹ. Àwọn ètò mìíràn náà dẹ́ wà tó jẹ́ wípé ó máa ń kọ ènìyàn ọgbọ́n. Àwọn ètò mìíràn tó máa ń ṣe lórí tẹlifíṣàn bí ètò kan pa òwe kan ló sọ wípé kí àwọn olùgbọ́ wọn kí wọ́n parí òwe náà. Tí bá rí àyè, mo máa ń wo ètò lórí tẹlifíṣàn, lórí ẹ̀rọ amóhùnmáwòrán ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, iṣẹ́ àti ojúṣe ojoojúmọ́ kò jẹ́ kí n ráyè láti máa jókòó sí ìdí ẹ̀rọ amóhùnmáwòrán láti ní mo wo ètò kan tàbí òmíràn. Pàpàjùlọ tó bá máa fi di ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ tí wọ́n bá ń fi àwọn ètò yìí hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán, ó ti máa ń rẹra lẹ́yìn gbogbo wàhálà àti kòókòó jọ̀njọ̀n tí mo ti là kọjá láti òwúrọ̀ ọjọ́ yẹn. Àkókò yẹn ó máa ń jẹ́ àkókò fún mi láti sinmi lẹ́yìn kí n gbọ́ kókó inú ìwé ìròyìn kí a mọ àwọn ohun tí ó ṣẹlẹ̀, kí ṣe ṣẹṣẹ tí wọ́n á ní mo fẹ́ jókòó máa wo ètò mìíràn tó tún yàtọ̀ sí gbogbo àwọn yẹn ó máa ń ni ara fún mi ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń wo ètò lórí ẹ̀rọ amóhùnmáwòrán tàbí tẹlifíṣàn.

Tí mo bá rí ọkọ̀ tí àwọn ibi iṣẹ́ wa gbé kalẹ̀ tó máa ń kó wa láti ibùdókọ̀ tí wọ́n ti yàn, tó sì máa kó wa láti ibẹ̀ lọ sí ibi iṣẹ́. Tí mo bá tètè dé ibi tí ọkọ̀ yìí ti dúró dè wá, tí mo bá ọkọ̀ náà lọ, mo máa lo wákàtí mẹ́ta lọ́nà láti dé ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá fara, tí mo bá pẹ́ jí, tí mo n bá tètè dìde ńlẹ̀, tí mò bá ọkọ̀ yìí ní, tí n ò dé ibi tó yẹ kí n, tí n ò dé ibùdókọ̀ ní agogo tó yẹ kí n dé ibùdókọ̀, tí ọkọ̀ yìí sì ti já mi lẹ̀, màá lò tó wákàtí mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ kí n tó lè dé ibi iṣẹ́. Irinàjò mi sí ibi iṣẹ́ ó dàbí ẹni wípé mò ń gbé ní gúúsù ibi tí mo ti ń ṣiṣẹ́ wà ní àríwá. Bẹ́ẹ̀ ni ìrìnàjò mi sí ibi iṣẹ́, bẹ́ẹ̀ ni ó ṣe jìn si. Nítorí náà ìrìnàjò mi sí ibi iṣẹ́ kìí ṣe ohun tó rọrùn rárá. Nítorí ìdí èyí kii ṣe ojoojúmọ́ ni mo máa ń lọ sí ilé. Tí n bá ti wá láti ilé wá sí ibi iṣẹ́ ní ọjọ́ ajé, màá dúró, màá ṣe iṣẹ́ títí di ọjọ́ ẹtì. Tó bá di ọjọ́ ẹtì, màá ṣẹ̀ṣẹ̀ wá gbéra, maawa ṣẹ̀ṣẹ̀ wá padà sí ilé. Bo tilẹ̀ jẹ́ wípé kó wunmi kí n máa máa rí àwọn ẹbí mi lójoojúmọ́. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ iṣẹ́ mi ṣe gbà lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn, màá lò tó wákàtí mẹ́ta tí mo bá bá ọkọ̀ tí àwọn òṣìṣẹ́ gbé lè, tí àwọn ibi iṣẹ́ wa gbé sílẹ̀ láti máa wá kó àwọn òṣìṣẹ́ ní ibùdókọ̀ tí ó máa ń dúró sí. Tí mo bá bá a níbẹ̀, màá lọ bíi wákàtí mẹ́ta. Ṣùgbọ́n tó bá já mi lẹ̀ tí mò bá tètè jí, mo lè lò tó wákàtí mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ. Lójú pópó, ìrìnàjò mi sí ibi iṣẹ́ ó jìn lọ́pọ̀lọpọ̀. Bi igbá t'eeyàn rin ìrìnàjò bẹ́ẹ̀ lò rí.

Kí ó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi ni tó jẹ́ àwọn ẹgbẹ́ mi, mo máa bá wọn lọ́wọ́, màá kí wọn dáradára. Ẹ pẹ̀lẹ́ o. Báwo ni àṣálẹ́ yín? Ṣé ẹ sùn dáradára? Ṣé kò sí wàhálà? Àwọn ọmọ ńkọ́? Ìyàwó yín ńkọ́? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa kí wọn. Tí ó bá sì wà jẹ́ àwọn tó jẹ́ ọ̀gá mi ni tàbí àwọn àgbàlagbà tó jù mí lọ dáradára, màá tẹ̀ díẹ̀. Ìgbà mìíràn mo lè dọ̀bálẹ̀. Ìgbà mìíràn mo lè tẹríba tí mo bá ń kí wọn. Mo sì máa ń bèrè àlàáfíà àwọn àti ẹbí wọn náà àti ohun gbogbo nípa wọn. Kíkí ènìyàn dára lọ́pọ̀lọpọ̀. Àwọn Yorùbá wọ́n ní ká rẹ́ ni, ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni, tó mọ́ ju ọ̀pọ̀ ní òtì ẹ wò ibi tí ènìyàn wà. Nítorí náà tí ènìyàn bá kí ẹlòmíràn, ó tún mọ̀ sí wípé èèyàn ń fẹ́ ìtẹ̀síwájú irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Láwájú lọ ẹni tí èèyàn ń kí tí ó tún ń bèrè àlàáfíà àwọn ọmọ àti aya ní ilé, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa mọ̀ pé, à ẹni yìí ó lẹ̀kọ̀ọ́ lé. Ọmọlúwàbí sì ni ó jẹ́. Nítorí náà ní tèmi o te mi bá rí ènìyàn, màá kí ènìyàn dáradára. Kò sì ṣẹ́ eṣẹ́ kan tí eǹikan lè ṣe mi ba fi pẹ́kini. Mo ti kí mo ti ń lọ́ lọ tèmi nìyẹn nítorí wípé kò sí ǹkan kan nínú ayé yìí, ayé bíńtìn ni. Èmi máa ń kí àwọn ènìyàn dáradára ìgbà mìíràn. Tí ó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi ni àwọn tí a jọ jẹ́ ẹgbẹ́, màá bá wọn lọ́wọ́. Tí ó bá jẹ́ àwọn tó jù mí lọ ni màá tẹríba. Tó bá jẹ́ àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ni ìgbà mìíràn mo lè dọ̀bálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.